Èso wo ni mo fẹ́ràn jù? Ọ, èso tí mo fẹ́ràn jù òun náà ni èso tí a mọ̀ sí ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ tó bá ti pọ́n dára dára, ṣùgbọ́n tíì ṣe tàwọn tó ti rọ̀ tí ó ti moma bàjẹ́ o, ṣùgbọ́n ọ̀gẹ̀dẹ̀ tó bá ti pọ́n dáadáa, òun ni mo nífẹ̀ẹ́ si jù láti máa jẹ. Kí si ni idi tí mo fi nífẹ̀ẹ́ sí ọ̀gẹ̀dẹ̀ jẹ́, èso kan to jẹ pé ó ní àwọn ǹkan kan tí o máa ń ṣe fún ara ènìyàn tí máa ń jẹ́ agaga jùlọ, awọn máa ń ṣe, àti máa ń ṣe iṣẹ́ agbára, o máa ń fún wọn ní okun gidi. Torí náà ni mo fi nífẹ̀ẹ́ sí láti máa jẹ ọ̀gẹ̀dẹ̀.

Tí mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́, ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn jù nínú ìmọ́lẹ̀ òwúrọ̀ àbí ti ìrọ̀lẹ́ náà ni ti òwúrọ̀. Kí sì ni nídi? Nítorí pé ìmọ́lẹ̀ òwúrọ̀, òhun ló fún ẹèyàn ní okun àtàgbàra láti di láti lọ ṣe iṣẹ́ oojọ́ èèyàn bó ṣe yẹ kí èèyàn ṣe. Ṣùgbọ́n tó bá ti dí ìrọ̀lẹ̀, ìmọ́lẹ̀ alẹ́ ǹtiẹ, òun ó mọ fún ẹ ni, yóò mọ̀ tọ́ka sí pé kí èèyàn lọ sìnmi, àsìkò tí èèyàn yóò sìnmi, pé àsìkò náà ti tó, kí èèyàn lọ sí ilé èèyàn, kí èèyàn lọ jẹun tó yẹn jẹ, kí èèyàn sì ṣì sìnmi.

Báwo ni mo ṣì máa ṣe irun mi? Mo jẹ́ ẹnìkan t'óje pe oní ìfẹ́ sí láti máa fi irun mi sílẹ̀ aláìse Máa fi sílẹ̀ n ni se rara kí irun mi kó kún. B'obá ti kún dáadáa, màá lọ yọ sepu iwaju rẹ̀ kó máa jẹ́ pé yóò dàbí radaradá lórí mi. Ṣùgbọ́n mò ní fèsi láti je ki irun mi máa kún ìní fèrèsé láti máa gé irun mi ní ìgbà gbígbà kó kún dáadáa. Màá sì máa gé àwọn ètè etí rẹ̀, kọ́n bá máa kún jáde tí ó fi wà ní ọ̀nà ti ò tọ́. Bẹ́ẹ̀ ni mo sì nífẹ̀ẹ́ sí kí irun mi kó ṣeré. N nifèsi àwọn irun tí n bá si fe gé ná, màá kán gé lásán tó jẹpẹ́ kò ní ìbìkan o ní ga ju bí kán lọ. Gbogbo e ó máa dán mọ́ ara wọn. Ọ̀nà tí mò ń gba, tí mò nífẹ̀ẹ́ sí láti je kí irun mi kó máa wà nù ún.

Ṣé mo máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán ní àwọn ìgbà kọ̀ọ̀kan tí n bà ní ǹkan tí mò ń ṣe. Bóyá ní sín mọ̀wà níbi iṣẹ́ lọ́sàn-án, kò sí iṣẹ́, kò sí ǹkan rẹ́, fóònù mi náà kò sì sí iná lórí rẹ́ àbí n ní nkan tí mò fẹ́ ṣe rárá. Màá fi sùn kọ́pọlọ mi kóle ba sùn kọ́pọlọ mi kóle ba jí kó rí padà tí àwọn tí iṣẹ́ bá ti dé. Ṣùgbọ́n ìgbà mí tí iṣẹ́ bá wà nílẹ̀, tó run bá sì ń kán mi, màá rí pé mo ṣe àwọn isẹ́ tó yẹ kí n ṣe tán kó tó di pé màá lọ wá ibi ǹkan tí màá lọ sùn sí, tí màá fi jẹ́ kó pọ́lọmi náà kó òun na sín mi díẹ̀, kó fi jẹ́ pé màá fi wà okay fún iṣẹ́ mi tò bá sẹ́kù tí mò fẹ́ ṣe lọ́jọ́ náà àbí ní ọjọ́ mìíràn.

Ṣé mo máa, ṣé mo máa, ṣé mo máa rántí àlá mi? Hmm, n lè sọ pé mo máa rántí àlá mi, n sì lè sọpé pé n rántí, àwọn àlá kòó kan máa wá sí ìmúṣẹ kì sì pé máa rántí rẹ̀ lọ́ far bahun ná ṣùgbọ́n tí ń bá, tí ǹkan kíni bá ti ń ṣẹlẹ̀, màá má rò pé "hmmm mo ti rí kìnìyí rí ń bí kan", ní mo fi wá máa rọ̀ lọ sínú àrá mi pé "àh mo ti lá làárí kìnìyí rí lójú òrun", ṣùgbọ́n ọjọ́ kejì tí ń bá jí, ǹ ní ran tí ẹ pé mo lá làbá yìí, ṣùgbọ́n tí ǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀, màá mọ̀ pé àh mo ti lá làárí kìnìyí rí. Ìgbà mí náà, àlá ló sì máa lè wá tẹ́ pé tí bá ti lá làá yẹn tán, màá, màá rántí ní ọjọ́ kejì but mo lè máa rántí gbogbo ẹ̀ tán ní gbogbo ǹkan tó ṣẹlẹ̀ mo lè máa rántí ẹ tán, ṣùgbọ́n mà sá kò lè rántí díẹ̀ ní ibẹ̀. So bímo sì máa ń lá awọ̀n àlá nú. Ìgbà mí mo sì lè lá tójẹ́pé màá rántí gbogbo ẹ̀ náà ní tí bá ti jí ní ọjọ́ kejì.

Báwo ni, báwo ni mo ti máa ń dènà, mo ti máa ń kojú ìdènà ọkọ̀? Ọ̀nà tó dára jù láti kojú ìdènà ọkọ̀ fún èmi, òun náà ni kí n lò temi, lọwọ sì ara ọkọ̀ temi. Torí tí eeyan bá sọ pé ọkọ̀ ọlọ́kọ́ ni eeyan ó máa bá lọ ṣíbiṣẹ́ ní ojoojúmọ́, àṣìkò mi máa tó yẹ pé èèyàn ni ráyè láti tètè dìde láàárọ̀ tí n fi mọra, tí n fi korí ṣíbiṣẹ́. Láàárín àsìkò gbá náà, ọkọ̀ ọlọ́kọ́ sì kò yẹ dúró dèyàn, òun tẹ̀ẹ́ yóò máa lọ tó bá ṣe dé táìmù tó kọ́, tó bá ṣe dé àsìkò tó yẹ kó lọ ni. Ṣùgbọ́n tí o bá kó tẹ̀yàn ní, ìyẹn ni lọ́wọ́ ní ìsìn. Àṣìkò tó bá wù èèyàn ni, yóò sọ pé mo ti ṣetán ní àsìkò báyìí o, mo fẹ́ máa lọ ṣíbiṣẹ́ ní àsìkò báyìí, yóò sì korí ṣíṣe gbà tó ti ní nǹkan tí ó gbilọ. Ṣùgbọ́n ẹni tí ó ní nǹkan tí ó gbelọ tó pé nǹkan ní ń dúró dè ni, ó lè fi, ó lè ṣẹ jẹ pé yóò dojú ti ńgba mi.

Sí, sìe mo máa ń wọ ìbọ̀wọ́. Hmm, n lèe sọ pé mo máa ń wọ ìbọ̀wọ́, n sì lè sọ pé n kìí wọ ìbọ̀wọ́ torí nǹkan tí ó jẹ́ kí mọ̀ àsìkò ó ní àsìkò tí mo máa ń wọ̀, àsìkò tọ́ jẹ́ pé iṣẹ́ tí mo bá ń ṣe ó nílò ìbọ̀wọ́ àbí ti mo bá fẹ́ fọwọ́ lásán sí ẹ̀nu, yíò jẹ́ kí ọwọ́ mi kó dọ́tí. Nítorí náà màá wọ ìbọ̀wọ́ kó fi lè bá dáàbò bò owó mi, kọ́ ọwọ́ mímọ́ bá dọ́tí àbí kọ́ ọwọ́ mi máa bá ya. Ṣùgbọ́n àárọ̀ tí ó bá jẹ́ pé tí mo bá fọ́ ọwọ́ mi ṣe kò sí nǹkan tí ó ṣe ọwọ́ mi, ọwọ́ mi kò ní dọ́tí kò sí ni yà ǹkankan o ní ṣé. Mo lè wọ ìbọ̀wọ̀ sí nígbà mí, ìgbà mí mo sì lè fọ́ ọwọ́ mi lásán ṣe. Ìgbà tí kèésè pé ó ní ǹkán tí ó ṣe sí ọwọ́ mi.